Irú orin tí mo fẹ́ràn jù ni orin ìgbàgbọ́, orin Christian, orin church. Ọ̀rọ̀ ìgbàgbọ́ ló mú mi gorí òkè lọ. Mo bọ́ lọ́wọ́ ọta tó ṣe bí ọ̀rẹ́ sí mi. Ọ̀rọ̀ ìgbàgbọ́ ló mú mi gorí òkè lọ. Mo fẹ́ràn orin ìgbàgbọ́ dáadáa. Mi ò kí ń gbọ́ àwọn orin highlife, orin, orin, orin club, orin yẹ̀yẹ. No, orin ìgbàgbọ́, orin christi ni èmi like àti máa gbọ́.